Ọbẹ̀ ti an se fún ẹni ti o se àìsàn o daa lórí iru àìsàn ti ẹni náà ba n se. Nítorí pé àìsàn yẹn ó lè jẹ́ elèyí tí ó fi ní lè jẹ ọbẹ̀ aláta. Ṣùgbọ́n tó bá jẹ́ àìsàn tó máa fi jẹ ọbẹ̀ aláta ni, à ṣe ọbẹ̀ aláta bí pẹpẹ sùúrù. Bí i ẹni tí e ò kò lè jẹun, bí pẹpẹ sùúrù kò lè rẹnu fi jẹun, àti àwọn nǹkan tí ó máa wà nínú ẹ̀ tó máa fi lè jẹ́ kó dé'nú mọ́, àwọn tó máa ràn án lọ́wọ́ tó fi máa jẹ́ kí à ti jẹun kó yá gàra. Ó ní irú ọbẹ̀ tí à ń sè fún ẹni tí ó ń ṣe àìsàn.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi, ó jẹ́ ìlú Paris. Tí owó bá wà ní ọwọ́ mi, ìlú tí mo fẹ́ lọ ti ṣe ìsinmi nìyẹn. Tí màá fi ọkàn balẹ̀, tí gbogbo àrí kú lè, tí màá lọ síbi hòtẹ́ẹ̀lì tí kò sí ariwo, tí màá wà, màá ma wẹ̀ nínú omi, màá gbádùn bó ṣètò àti bó ṣe yẹ. Ìlú tí mo fẹ́ lọ fún ìsinmi nìyẹn.

Je lójijì oje ìgbà ti o bami leru. Kò ju bí ọdún kan lọ tí mo ra ẹ̀rọ mi, bóyá ó ṣe bàjẹ́, àyà mí já nítorí pé owó pọ̀ lọ́wọ́ mi láti tún ṣe. Ṣùgbọ́n mo gbé lọ sọ́dọ̀ àwọn tí ó ń tun ṣe, ọmọbìnrin kan sì wà níbẹ̀, ó bá mi tú palẹ̀. Ó dọ́gbọ́n si, látìgbà náà títí di ìsín, ẹ̀rọ náà ò mọa kán tí ẹ bàjẹ́ mọ́ o. Ni se lo dúró samsam ti ko si wàhálà lórí e mo. Mo si dupe gidigidi lórí eleyi.

Iye tí mo ná ní ríra ikẹ́yìn ni wípé mọ kò san ọ̀ ẹgbẹ̀rún márùn náírà fún ọmọbìnrin náà tí ó bá mi tún ṣe ní ọjọ́ yen. Láti ìgbà náà mi sì tíì ní ìdí kan láti sọ wípé fóònù òun ó dákẹ́ iṣẹ́ siṣe. Ṣùgbọ́n tí ó bá dákẹ́ iṣẹ́, mo mọ̀ wípé owó ńlá ni mo nílò láti tọ́jú láti fi ra ìmíràn.

Tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ínú báàgì àgbemọ́ra mi tí mo máa ń gbé jáde ní ojoojúmọ́, èmi kì í fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ rárá. Ìdí tí mi ò ṣe ń fi sílẹ̀ ni wípé a ò mọ ẹni tó lè wà tókán ti ẹ̀ léwo ibi tí ènìyàn fi sí tó máa fi wọ inú ilé ẹni. Ṣùgbọ́n tí ó bá wà lọ́wọ́ mi ó dá mi lójú wípé èmi ni mo mú ǹkan mi dání, ẹlòmíì ó kọ̀ le dédé dé ìdí ìlẹ̀kùn mi.

Mo má ń ṣe yoga lekaankan. Kì í ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n ó wùnmí púpọ̀ láti jẹ́ ẹni tó má ṣe ní gbogbo ìgbà, láti lè má lò fi rò àwọn èrò tó dára láti lè fi jẹ́ kí àwọn egun ara mi, kí o mú ara balẹ̀. Ǹjẹ́ ó dára ni láti máa ṣe yoga?

Ọ̀nà tí àwọn aládùúgbò fi máa ń ranra wọn lọ́wọ́ ni èyí. Tí ọ bá rí wípé idamu kan wa ni àdúgbò kan àwọn tó ń gbé ní ibẹ̀, wọn á pe ra wọn jọ wípé wá o, nǹkan tó bá yìí ló ń ṣẹlẹ̀ o, pé a bí àwọn ọmọ olè, wọ́n fẹ́ wá sí iru àdúgbò yẹn. Ẹ jẹ́ ká parapọ̀, ká jáde lálẹ́, ká ṣe vigilante, ká ṣe, ká sun táyà kí wọ́n lè mọ̀ wípé ko, àwọn èèyàn ò sùn. Nípa bẹ́ẹ̀, ẹ̀yin ọkùnrin báyìí àti báyìí àti báyìí la jáde láti inú ilé ibí bàyìí lónìí, nínú ilé ibí bàyìí lọ́la. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe èyí, gbogbo ẹni tó wù tó kò fẹ́ wá jà wọ́n nilẹ̀, wọn á mọ̀ wípé àwọn ẹni yìí wọn ò sùn àsùnpara.

Èmi máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Nítorí pé nígbà tí mo bá ń sùn tí iná kò bá sí, òru á mú mi, màá yọ aṣọ ìbora kúrò. Ṣùgbọ́n nígbà tí iná bá ti wà, tí fáànù ti ń ṣiṣẹ́, tí AC ti ń ṣiṣẹ́, mo nílò láti da aṣọ ìbora bora kí òtútù má bá wọnú àgọ́ ara mi.